Àwọn oríkọ Yorùbá pọ̀ lóríṣiríṣi pẹ̀lú àwọn ìtumọ̀ wọn. Àwọn orúkọ Yorùbá pọ̀. Àwọn orúkọ ìbílẹ̀ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ti wọn bá wọ́n máa ń sọ ọmọ, wọ́n máa ń sọ ọmọ ní orúkọ yẹn. Nítorí bí wọ́n ṣe bí ọmọ yẹn ni wọ́n máa ń sọ ọmọ yẹn lórúkọ. Orúkọ bí Àjàyí, ọmọ tó bá sọ ní Àjàyí, ọmọ ti wọ́n bí nígbà ogun, òun ni wọ́n máa ń sọ ní Àjàyí, Àjàyí. Ọmọ tó bá sọ ní Òjó, Òjó ọkùnrin, Òjó obìnrin Àìná. Ọmọ tó jẹ́ pé ìgbà tí wọ́n ń bí i, kíní dòdò ẹ̀ ó kọ lọ́rùn. Ìgbà tí wọ́n ń bí i, placenta yẹn kọ́ lọ́rùn. Àwọn ọmọ tó ń pè ní Àjàyi ehn, ti wọń pè ní Òjó nìyẹn. To ba je obìnrin ni wọn a pe ni aina. Wọ́n tún ń pè àwọn kan ní Táyé àti Kẹ́hìndé. Àwọn èjìrẹ ni wọ́n máa ń pè ní Táyé, Kẹ́hìndé. Ẹni tó kọ́kọ́ jáde tí obìnrin bá bí ọmọ méjì lẹ́ẹ̀kan, ìbejì lẹ́ẹ̀kan, wọ́n máa ń pè wọ́n ní Táyé, Kẹ́hìndé. Táyé òun lẹni tó kọ́kọ́ jáde. Kẹ́hìndé òun ni ẹlẹ́ ẹni kejì tó, tó jáde. Then tí ọbinrin yẹn bá tún wa bí mọ̀ mí lẹ́yìn Táyé, Kẹ́hìndé yẹn, ọmọ yẹn wọ́n máa ń pè ní Ìdòwú. Ìdòwú ló máa ń tẹ̀lé Táyé, Kẹ́hìndé. In fact, wọ́n kò ti ẹ ṣé ní, ìyá ọmọ ò tí ẹ ní a tí sọ̀ọ lórúkọ Ìdòwú yẹn, àwọn ará àdúgbò, àwọn ará ilé tí mọ̀ pé eléyìí ò Ìdòwú ni. Ibikíbi tí ẹ bá ti rí ẹnìkankan tó ń bá ń pè ní Ìdòwú kí ẹ mọ̀ pé Táyé, Kẹ́hìndé ni ẹ̀gbọ́n ẹ̀. Òun ló ń tẹ̀lé Táyé, Kẹ́hìndé. Then ẹni tí wọ́n bá wá bí lé alà, tí wọ́n wá bí lé Ìdòwú yẹn, Alaba ni wọ́n máa ń pè. Bí èmi báyìí, alába ni mí. Torí ìyá mi bí ìbejì, wọ́n tún bí ẹnìkan, Ìdòwú, tó ń jẹ́ àwọn ẹ̀gbọ́n mi. So èmi ni ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n bí, ọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bí tó ń jẹ́ Alaba. Alaba lórúkọ mi. Orúkọ baba baba mi alaba nani so a ni àwọn ibeji ni iran wa bi àwọn orúkọ yorùbá kokan pẹ̀lú itunmo ẹ ti mo le so nisin niyen.